Èmi ò ní káàdì iṣẹ́ o. Nítorí wípé èmi ò tíì bẹ̀rẹ̀ iṣẹ́. Mo ṣẹ̀ṣẹ̀ parí àgùbànirọ̀ nílẹ̀ Nàìjíríà, mo ṣẹ̀ṣẹ̀ parí rẹ̀ tán ni. Mii ti ríi iṣẹ́ ti mo ba ti ri iṣẹ́ mi o si ni card iṣẹ́. Èmi ò tíì ní iṣẹ́ o. Ẹni bá ní iṣẹ́ ni ó ní káàdì iṣẹ́.

Pẹ̀lú ọ̀rọ̀ sísọ ni mo máa ń fi mú àwọn ẹ̀rọ tuntun wá. Bín bá ti bá wọn sọ̀rọ̀ láti ọ̀rọ̀ ẹnu, wọ́n yóò wá ṣe nǹkan tí mo bá fẹ́ ṣe. Bẹ́ẹ̀ náà sì ni mo máa ń bá wọn sọ̀rọ̀ láti ẹ̀rọ ayélujára, wọ́n yóò gbọ́, wá sì ṣe nǹkan tí mo bá fẹ́ ní kọ́ sí.

Ah, mo fẹ́ràn mango. Mo fẹ́ràn mango, mo sì fẹ́ràn ọsàn. Osan to ba pon toba lomi nínú a mo fẹ́ràn re daa da. Mo lè fún ọsàn bí mo ṣe fẹ́ràn ọsàn tó. Mo lè mu, kí n fún, kí n fún sínú ike, kí n sọ di juice tá a máa ń mu. Ah, mo fẹ́ràn rẹ̀ gan. Bí mo ṣe fẹ́ràn rẹ̀ sí, a ní igi ọsàn lẹ́yìn ilé wa. A ní tó pọ̀. Tó bá ti di àkókò tí ọsàn má ń, tó má ń so gan, a lọ ká, màá lọ fún. Bẹ́ẹ̀, màá lọ fún. Mo sì fẹ́ràn, mo sì fẹ́ràn ọsàn wẹ́wẹ́ náà. Nítorí wípé wọ́n sọ pé ọsàn wẹ́wẹ́ máa ń mú kí gbogbo inú kí ó lọlẹ̀. Gbogbo àwọn nǹkan tí kò dá lára yóò fò, yóò sì jẹ́ kí ikú èèyàn náà lọlẹ̀. Kon ṣe pé bí èèyàn bá jẹun kíkún kọ́n tó bí ìrànù, iwo tó bá sì sanra, èèyàn sì lè mú ọsàn, ọsàn wẹ́wẹ́ náà. Ǹkan tí mo sì fi fẹ́ràn rẹ̀ nu. Àmọ́ èso tí mo nífẹ̀ẹ́ jù, tí mo fẹ́ràn jù ọ̀ún ni máńgòrò àti ọsàn, ọsàn. A sì fẹ́ràn rẹ̀. Èmi ni mo ní kí ìyá mi kó lọ gbìn sí ẹ̀yìnkùlé wa. Mo sì fẹ́ràn watermelon àti pọ̀pọ́. Mo fẹ́ràn pọ̀pọ́ náà. Pọ̀pọ́, a ní, a ní igi pọ̀pọ́. Àmọ́ màmá àgbàlagbà tí mo sọ sáájú wípé wọ́n, àwọn ló máa ń bá wa, àwọn ló máa ń bá wa finá sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa. Tóra àti ìfàìná. Àwọn náà ni wọ́n máa, wọ́n gbìn sí inú ilé wọn. Won si ti se gbin. Wọ́n gbìn igi pọ̀pọ́ tó pọ̀. Só tó bá ti tó àsìkò pọ̀pọ́, a, wọ́n á fún wa lẹ́yọkán. A gé, a bẹ, sí iye ta a bá jẹ́ nínú ilé. A pìn mọ́ ara wa lọ́wọ́. Oríṣìíríṣìí èso ni màmá ní ní ọgbà wọn, àmọ́ lọ́dọ̀ tiwa igi ọsàn la ní. Èmi sì mo ní kí ìyá mi gbìn sí òde wa. Ka a bá lè máa rí ǹkan mu. Lótọ́ ni àwọn èso yìí wọ́n ní ìgbà àti àkókò tó má ń, tí wọ́n máa ń so. Bẹ́ẹ̀ ni, wọ́n ní ìgbà àti àkókò tí wọ́n máa ń so. Irú níìsín yìí, ìgbá, ìgbá náà mo nífẹ̀ẹ́, mo nífẹ̀ẹ́ ìgbá. Mo nífẹ̀ẹ́ ìgbá púpọ̀. Àsìkò ìgbá rè e. Àsìkò ìgbá rè e. Nígbà tá a gbàlúmọ̀, mo sì nífẹ̀ẹ́ àgbàlúmọ̀ náà. Nígbà tá a gbàlúmọ̀ náà jáde, ó pọ̀ já ń túrú. To jepẹ́ tí a bá ra, a máa ra, a máa ra márùn-ún fún, àmáà, a lè ra márùn-ún fún àpókàn. A ra márùn-ún lápòókàn. A mú, a mú. Bẹ́ẹ̀ náà ni ìgbá. A fi ìgbá, irú mo nífẹ̀ẹ́ ìgbá gan-an. A lè jẹ ẹ lásán, a sì lè fi jẹ iṣu. Kaafo kafi je isu. A lè fi jẹ ànàmọ́, ọ̀dùkún, a lè fi jẹ ọ̀dùkún. Èyí tí ń jẹ́ potato, táwọn olóyìnbó ń pè ní potato, a lè fi jẹ. A sì máa ń fi, à, ará, ọ́dù, ẹ́ẹ̀, ìgbá, ó ní ǹkan tó ń ṣe lára púpọ̀ o. Mo nífẹ̀ẹ́ ìgbá gan-an na. Nísìbáyìsìì, mo ti ra ìgbá. Mo ra ìgbá lánàá. Mo ra ìgbá lánàá. Ó wà ní ilé-ìdáná wa. Tó bá ti di ti n ba ti jẹun tán, màá mú ìgbá kan. Màá jẹ gbogbo oúnjẹ tí ó fẹ́ lọ nínú èèyàn, èyí tí ó ni fẹ́ kí èèyàn yàgbẹ́. A jẹ́ ẹ, èèyàn yàgbẹ́ wọ́rọ́wọ́, kí gbogbo oúnjẹ yẹn náà kó lọ síbi tó yẹ kó lọ nínú ara.

Ní ìgbà tí mò ń ṣiṣẹ́ lójú méjèèjì, èmi àti olórí iṣẹ́ mi ní ìbáṣepọ̀ tí ó dára nítorí wí pé èmi ò kí ń gbó wọn lẹ́nu. Èmi ò sì tí, èmi ò kí ń ṣe nǹkan ìbàjẹ́ ní ẹnu iṣẹ́. Ní ọdún tó kọjá, mo ṣe iṣẹ́ ní ilé ìwé tọ́ ń pè ní ilé ìwé girama kan ní ìpínlẹ̀ Ogun. Ẹni tó jẹ́ olórí iṣẹ́ mi ó fẹ́ràn mi gan, torí àgùnbànirọ̀ ni mò ń ṣe nígbà náà. Ó fẹ́ràn mi gan ni nítorí wípé èmi má ń tètè dé ibi iṣẹ́. Mo sì máa ń kọ, mo máa ń kọ ìwé tí àwọn, àwọn tíṣà máa ń kọ. Mo máa ń kọ wọ́n lásìkò. Mo sì máa ń fi hàn wọ́n lásìkò. Bẹ́ẹ̀ náà ni, kò sí ọmọ, kò sí ọmọ kan lọ lábẹ́ mi tí ó fẹjọ́ mi sùn ní búburú rí. Mi ò sì kí ń na ọmọ ọlọ́mọ ní ìnàkuunà. Bẹ́ẹ̀ náà ni, mo máa ń bọ̀wọ̀ fún gbogbo olùkọ́ tí ó wà ní ilé ìwé náà. Lóòtọ́ di, èmi ni mo kéré jù láàrín wọn o. Àmọ́ torí a ń ṣe iṣẹ́ kan náà, ìyẹn ò túmọ̀ sí kí, kí n yájú sí wọn. Ìyẹn o túmọ̀ sí kí n rí wọn fín. Ìyẹn o túmọ̀ si, ìyẹn ò túmọ̀ sí kí ń máa sọ̀rọ̀ sí wọn ṣákaṣàka. Gbogbo àwọn, gbogbo àwọn gbogbo àwọn eré, eré ìdárayá tí àwọn, tí àwọn olùkọ́ tó jù mí lọ, tí wọ́n o mọ̀ọ́, tí wọ́n mọ̀ọ́ ṣe fún àwọn, àwọn ọmọ náà, àwọn ọmọ tó wà ní ilé ìwé náà. Gbogbo ẹ̀ ìpátápátá èyí tí mo mọ̀, òun ni mà á kó wọn síta, tí máa kọ́ wọn. Gbogbo àwọn ìyẹn náà ló tún máa ń jẹ́ kí ara wọn dá ṣáka ní, nínú kíláàsì. Gbogbo ẹ̀ náà ni mo máa ń kọ wọn. Ìyẹn tún jẹ́ kí olórí iṣẹ́ mi nífẹ̀ẹ́ mi púpọ̀. Báa bá ti ní mítínì, àwọn, àwọn nǹkan tí wọn ò rò pé a lè ṣe láti fi mú kí ilé ìwé náà dàgbà sókè si ni mo máa ń sọ nínú ibẹ̀ tọ̀wọ̀tọ̀wọ̀ láàrín àwọn olùkọ́ náà. Nítorí ìdí èyí, àwọn olùkọ́ náà nífẹ̀ẹ́ mi, èmi náà sì nífẹ̀ẹ́ wọn. Kò sí kí èèyàn kan sọ ọ̀rọ̀ mí lábúrú fún olórí iṣẹ́ mi kí wọ́n gbàgbọ̀. Wọn ò leè gbàgbọ́ láyé láyé torí bí èmi náà ṣe gbé ara mi kalẹ̀ níwájú olórí iṣẹ́ mi nígbà tí mo sì fẹ́ kúrò níbẹ̀ tí mo sì ṣetán, à ti mo ṣetán àgùnbànirọ̀ mi, wọ́n sun ẹkún, ẹkún ayọ̀ ni wọ́n sun. Wọ́n ni ṣá wọ́n lè rí iru èèyàn bí i tèmi mọ́ ní ilé ìwé àwọn báyìí. Mo sì sọ pé "Lágbára Ọlọ́run, àgùnbànirọ̀ tí ẹ bá ní, tí ẹ tó bá máa tún wá sí ilé ìwé yín láti wá ṣe iṣẹ́, áá jẹ́ ẹni tí ó níwà ìrẹlẹ jù mí lọ". Ẹ̀, àwọn nǹkan tí mo sọ fún wọn ní ọdún tó kọjá náà nì yẹn èmi ò tí ì wá padà lọ síbẹ̀ tí ń fi mọ̀ bóyá wọ́n ti ní àgùnbànirọ̀ tàbí wọ́n ò tí ní àgùbànirọ̀. Gbogbo àwọn nǹkan tí wón kọ́ mi náà ni mo mọ̀ wípé tí ń bá ṣe ní iṣẹ́ mi, gbogbo àwọn kìíní náà ni mà á tún máa ṣe fún olórí iṣẹ́ mi náà. Nítorí wípé èèyàn ò lè dá ilé ayé ṣe. Bẹ́ẹ̀ náà ni ìbọ̀wọ̀ fún olórí iṣẹ́ èèyàn máà, ó ní máa ń ní ibi tó máa ń gbé ọmọ iṣẹ́ dé. Bẹ́ẹ̀ ni, gbogbo àwọn ibi tí mi ì bá ti, ibi tí ẹsẹ̀ mi ò dé náà ni olórí iṣẹ́ mi máa ń ti ń sọ̀rọ̀ mi dáadáa. Áá sọ pé "à, ọmọ yìí, ọmọ dáadáa ni. Ó mọn iṣẹ́ rẹ̀ẹ́ ṣe dáradára. Nǹkan táwọn olóyìnbo ń pè ní credibility nì yẹn."

Mo máa ń kọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan lórí íńtánẹ́ẹ̀tì. Èmi ò kì í ṣe àgbàlagbà, mi ò tíì dàgbà. Àwọn èèyàn bí i tèmi tí wọ́n wà ní age gap mi, a máa ń kọ ǹkan lórí íńtánẹ́ẹ̀tì. A maan ko nkan lórí íńtánẹ́ẹ̀tì bi Whatsappu, ero ayélujára bi Whatsappu, Instagramu, tiktoki gbogbo e la máà n ko nkan le lórí íńtánẹ́ẹ̀tì tí èmi máa ń lò jù ni Google àti WhatsApp. Àwọn tí mo mọ̀ dáadáa ni mo máa ń bá sọ̀rọ̀ dáadáa lórí WhatsApp. Ma p'awọn lẹrin ma ko nkan sórí íńtánẹ́ẹ̀tì tí màá fi pa wọ́n lẹ́rìn-ín tí wọ́n ń rẹ́rìn-ín, nítorí wípé mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa lakọ̀ọ́n ṣe iṣẹ́. Inú ẹlòmíì ó dùn, íńtánẹ́ẹ̀tì dẹ̀ ló ń jẹ́ kí inú àwọn ẹ̀yẹn dùn. Elẹ́málẹ̀ẹ́ni kankan tí wọ́n yóò bá sọ̀rọ̀ ní àdúgbò wọn, tó bá ti dé láti ibi iṣẹ́, orun ni, àbí kọ́ gbé fóònù wọn. Íńtánẹ́ẹ̀tì á jẹ́ kó rẹ́rìn-ín, a sì lò sun. Ǹkan tí èmi máa fi ń kọ ǹkan sórí íńtánẹ́ẹ̀tì láti mú inú àwọn èèyàn dùn, kò ṣe láti ṣe ràdàràda lórí íńtánẹ́ẹ̀tì o. Kò ṣe láti ba tọ́mọ làkejì je lórí íńtánẹ́ẹ̀tì o. Kò ṣe láti, láti bú ọmọ làkejì o. Èmi ò kí ń ṣe bẹ́ẹ̀ yẹn o. Tàbí láti máa sọ̀rọ̀ sí ọmọ làkejì sákasàka, èmi ò kí ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Ǹkan tí èmi máa ń kọ lórí íńtánẹ́ẹ̀tì máa ń mú àwọn èèyàn rẹ́rìn-ín ni, bẹ́ẹ̀ ni.

Ah! Èmi ò kí ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà o, nítorí wípé ìlú tèmi wà. Kò ṣe gbogbo ìgbà làáràyè láti jẹ oúnjẹ ọ̀sán, kò ṣe gbogbo ìgbà ni a máa ráyè láti jẹ oúnjẹ ọ̀sán. Bo ba ti n se iṣẹ́, iwo gan yio gbagbe láti je oúnjẹ losan ẹ̀kọ̀okan ni mo máa ń jẹ oúnjẹ lọ́sàn-án pẹ̀lú àwọn oníbàárà mi. Ẹ̀koọ̀kan, àwọn oníbàárà mi sì lè jẹun lóòótọ́. Bí mo bá ti ní iṣẹ́, ilé-iṣẹ́ nílá, mo lè jẹ oúnjẹ pẹ̀lú àwọn oníbàárà mi. Ti inú wa yóò dùn, ayọ̀ wa ó kún, wọ́n a lè bá mi ra ọjà púpọ̀. Àmọ́ kí èmi wa jókòó, kí èmi wa sọ pé oúnjẹ ọ̀sán ló kú èmi kan. Emi o kin je oúnjẹ osan, torí ti mo ba je oúnjẹ ohun laaro, ti mo ba je oúnjẹ losan, ti mo ba je oúnjẹ lálẹ́, agbára láti se iṣẹ́ náà ko ni si níbẹ̀ fún mi agbára láti máa lọ kiri, láti máa jẹ́ kí àwọn nǹkan lọ létólètó kò ní sí níbẹ̀ fún mi. Ìdí nìyí tí èmi kì í fi ń jẹ oúnjẹ lọ́sán, ìdí nìyí tí èmi kì í fi ń jẹ oúnjẹ lọ́sán. Àmọ́ tó bá jẹ́ pé kí ń jẹ oúnjẹ pẹ̀lú àwọn oníbàárà mi, ah! A wu, máa jẹ oúnjẹ pẹ̀lú àwọn oníbàárà mi. Bo bá ní kí n jẹ oúnjẹ talẹ́ gan, màá jẹ ń bẹ. Èyí ló máa ń fa kí àárín èèyàn àti oníbàárà èèyàn kó rẹ, kó gún dáadáa.

Oúnjẹ fífi ránṣẹ́ fún àwọn ará àdúgbò, èmi ò le sọ pé ó da, mi ò sì le sọ pé kò da. Nítorí wípé kò ń ṣe gbogbo ará àdúgbò ni ó ní ìfẹ́ sí kí ẹnìkan ní àdúgbò kó fi oúnjẹ ránṣẹ́ sá wọn. Ẹlòmíì á wò wípé ṣé wón ṣe nǹkan, ṣé wọ́n fi ògùn sínú oúnjẹ fún àwọn láti gbe wá. Ní ilẹ̀ Yorùbá tà wa ni ò, torí oríṣiríṣi ǹkan ló ń ṣẹlẹ̀ ní ilé ayé yìí. Ẹlòmíì sì lè gbà á tọwọ́tẹsẹ̀. Ǹkan tó ní ìlu yì ní ilẹ̀ Yorùbá, ǹkan tó lè jẹ́ kí èèyàn gbé oúnjẹ fún ará àdúgbò ni pé bóyá bí wọ́n bá fẹ́ ṣe sàárà, bó jẹ́ wọ́n ṣòkú tàbí wọ́n ṣe ìgbéyàwó tàbí wọ́n ṣe ọjọ́ ìbí, gbogbo àwọn kiní yìí náà ni ó ma ń jẹ́ kí àwọn èèyàn pín oúnjẹ fún àwọn aládùúgbò. Àwọn kan máa jẹ́ ẹlòmíì tí ò bá dẹ̀ jẹ ẹ́ á sọ fún wọn kó máa lọ da oúnjẹ wọn nù, á sọ fún wọn pé "òun ò fẹ́ẹ́ o", èyí tó bá ti sọ bẹ́ẹ̀, ẹ gbó oúnjẹ yín, ẹ ẹ́ gbe padà. Àmọ́ ọ̀ pé èèyàn wá sọ pé fífi oúnjẹ fún, ránṣẹ́ fún àwọn ará, sí ará aládùúgbò, mi ì le sọ pé kò da. Torí ẹlòmíì, bí èèyàn bá ń ṣe, àwọn aládùúgbò, bí èèyàn bá ń ṣe nǹkan, bí èèyàn ò bá fún wọn ní oúnjẹ, wọ́n á sọ̀rọ̀ wọ́n á fi bú yàn wọ́n á ní à ṣé òun, ṣé kò rí àwọn èèyàn tó wà ládùúgbò tó lè fi oúnjẹ lọ̀ ni? Òun ni àwọn ará Yorùbá wa máa ń fi oúnjẹ lọ àwọn aládùúgbò. Wọ́n á ṣàdúrà, ǹkan kí ǹkan tí èèyàn bá ń ṣe, wọ́n á ṣàdúrà sí i, ẹlòmíì yóò sì fowó ọpẹ́ si, ó fowó ọpẹ́ si. Àwa nílẹ̀ Yorùbá náà bóbá ti di àsìkò tí wọ́n ń pa àgbò fún iléyá, wọ́n á pín oúnjẹ kiri àwọn Mùsùlùmí àdúgbò, wọ́n á pín oúnjẹ kiri fún àwọn aládùúgbò, àwọn èèyàn á jẹ ẹ́. Èyí tó bá jẹ́ Krìstẹ́nì nínú wọn ó lè má gbà á. Tí ẹ̀sìn tiẹ̀ ò bá rọ̀ mọ kó máa gba oúnjẹ, oúnjẹ iléyá á kọ̀ ọ́, ó lè tún fún wọn lówó. Àmọ́ ọ̀, ká wá sọ wípé oúnjẹ, fífi ránṣẹ́ oúnjẹ sí àwọn aládùúgbò kò da, èmi ò sọ bẹ́ẹ̀, torí èmi, ọ̀pọ̀ ìgbà là wá ti ṣe ǹkan. Nígbà tí bàbá tèmi kú, àwá fi oúnjẹ ránṣẹ́ sí àdúgbò. Ẹlòmíì máa dín àkàrà, á fi ránṣẹ́, ẹlòmíì máa dín oúnjẹ, á fi ránṣẹ́, á se oúnjẹ, á fi ránṣẹ́. Àwọn ǹkan báyìí ló máa ń jẹ́ kí ìrẹ́pọ̀ wà ní àdúgbò tí òní sí kùn sínú láàárín àwọn aládùúgbò.

Omi to ba n bo láti oke, amuwa ọlọ́run ni kò sẹ́ni tí ó, kò sẹ́ni tí ó mọ bí ìsọ̀ omi tí ń bọ láti òkè ṣe jẹ́. Írú àwa ní ilẹ̀ Yorùbá aláwọ́n ibi tí ìsọ̀ omi ti ń bọ láti òkè, irú ìkángun sí, àti ibi tí omi, omi tútù àti omi gbọ́ná ti pàdé. Gbogbo àwọn ibíbẹ yẹn ni àwọn, àwọn ara wa ti sọ di ibi tí àwọn ènìyàn á wá wá wo iṣẹ́ Ọlọ́run. Ọlọ́run ni í ṣe ìsọ̀ omi tí ń bọ láti òkè, ẹ̀dá o lè ṣe iṣẹ́ Ọlọ́run ni.

Àwọn ìtàn ìdílé táa ń fi lé ìran lọ́wọ́, òun ni bí ǹkan tí bàbá bàbá wá ń ṣe, àwọn ǹkan tí bàbá bàbá wá mọ̀, ǹkan táa gbúdọ̀ ṣe àti ǹkan táa gbúdọ̀ ṣe. Irú ìtàn ìdílé tí à ń fi lé ìran lọ́wọ́. Ìdílé mi ni ilẹ̀ Yorùbá wón máa ń kọ ilà, ó sì ni bọ sẹ̀ máa ń kọ ilà won. Àwọn ǹkan báyìí la máa ń fi lé ìran lọ́wọ́. A san àwọn, a san ìdí tí wón fi ń kọ ilà bẹ́ẹ̀, a sì fi ọ̀nà bọ́ sẹ̀ ń kọ ilà náà hàn wọ́n. Àwọn ǹkan taa tún ń fi, àwọn ìtàn taa ń fi, àwọn ìtàn ìdílé taa ń fi lé ìran lọ́wọ́ náà ni ti ìgbéyàwó, àwọn ẹran ta lè fẹ́ àti ẹran ti a lè fẹ́, bí alárinà ṣe ń ṣe. Gbogbọ́ àwọn kìíní yẹ̀ náà ni a ń fi lé ìran lọ́wọ́. Bẹ́ẹ̀ ni, àwọn èèwọ̀, àwọn ǹkan náà, àwọn mi, àwọn ǹkan taa tún ń fi, àwọn ìtàn taa, àwọn ìtàn ìdílé taa ń fi lé ìran lọ́wọ́ náà ni àwọn èèwọ̀, èèwọ̀ ìdílé. Àwọn èèwọ̀ ìdílé ni a kí a máa san ìtàn, ìtàn èèwọ̀ ìdílé fún àwọn ìran tí ka fi ran àwọn ìran lọ́wọ́. Nítorí wípé, tí àwọn ọmọ ìran yẹn bá lọ ṣe èèwọ̀ náà, àjálù burúkú máa máa jálù ìran yẹn. Ègún tí àwọn bàbá bàbá àwọn ìran ti fi sílẹ̀, a bẹ̀rẹ̀ síi ní máa ṣẹ̀. Ohun làwọn olóyèbo ń pè ní generational curse. Kíyẹ́n máa bá, kó má baà lè wáyé làwọn, ní wọ́n ṣe máa ń sọ ìtàn ìdílé fún láti ran ìran lọ́wọ́. Bẹ́ẹ̀ ni, àwọn àìṣà kan náà wà àti ìṣe tí wọ́n á san gẹ́gẹ́ bí ìtàn fún àwọn láti ran àwọn ìran tó ń bọ̀ lọ́wọ́.

Orin tí mo fẹ́ràn ni orin jùjú. Irú àwọn orin náà mu ọgbọ́n wa, wọ́n máa pàrọ̀ wa, a sì, ó sì dùn létí láti gbọ́. Irú àwọn tí ó ń kọ orin jùjú náà ni bí i Ebenezer Obey, mo sì fẹ́ràn orin Ebenezer Obey púpọ̀ jù.

Oríṣìíríṣìí ọ̀nà la fi ń tọ́jú àgbà nílé. Kí ìyá ìyá mi tó kú, a máa jí nítorí wípé ọ̀nà tí ń di, àgbà náà tí ń di ọmọdé padà bí ayé ṣe rí niyẹn. Bín bá ti fẹ́, tó bá ti di àárọ̀, a fún wọn ní ifọyín, wa fọyín wọn, fúnra wọn nítorí wípé wọn kì ń fẹ́ kí a fọyín fún wọn. A fún wọn ní omi gbóná, a fi wẹ̀ wọ́n. Bọ́n bá ti wẹ̀ tán, bọ́n bá ti wẹ̀ tán, a fún wọn ní oúnjẹ, a wo aṣọ fún wọn, a wo aṣọ gidi fún wọn, a gbà wọn sórò. Gbogbo àwọn nǹkan tan tí ń gbàgbé a bẹ̀rẹ̀ sí ní sọ nípa rẹ̀. Ìyẹn náà a tún mu wọn kí wọ́n máa rántí àwọn nǹkan kan. Báa se máa ń tọ́jú wọn nìyẹn. A maa n je kan mo torí obìnrin iya iya mi a máa mú irun orí wọn, a máa dì í, a máa máa sọ fún wọn wípé a nífẹ̀ẹ́ wọn, a ò ní fi wọ́n lẹ́ nígbà kankan. Ìyá ìyá mi ojú yọ wọ́n lẹ́nu. Irú àwọn àgbà bẹ́ẹ̀, irú àwọn àgbà bẹ́ẹ̀ eeyan gbudọ̀ bọ́wọ́ fún won eeyan gbudọ̀ tọ́jú wọn. Torí tí ìtọ́jú ò bá péye, àgbà máa di rádaràda. Ẹni tó bá de na ní àgbà ẹ, a rí i dájú wípé ìtọ́jú gidi wà fún àgbà, àgbà tó bá ní wà, tó bá ní nílé.

Bí ba lè jẹ́ ẹlòmíràn fún ọjọ́ kan, ẹni tí màá jẹ́ ni olùdarí orílẹ̀-èdè Nàìjíríà. Nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ ǹkan ni ó ń dàrú ní ilẹ̀ Nàìjíríà. Kìí ṣe pé ẹni tó wà lórí ipò báyìí báyìí lọ́wọ́lọ́wọ́ kò ṣe dáadáa tó o. Àmọ́ èmi á fẹ́, èmi á fẹ́ kí n wọ bẹ̀ kí n wo ǹkan tí mo le ṣe láti fi ri dájú wípé ì, ìlú Nàìjíríà lọ síwájú. Bẹ́ẹ̀ ni, àwọn tí wọ́n kìí gbọ́ràn sí, nítorí, nítorí wípé olùdarí a máa láwọn tí ó wà lábẹ́ rẹ̀. Bí àwọn tí ó bá wà lábẹ́ rẹ̀ ò bá gbọ́ràn sí olùdarí lẹ́nu, kò sí ǹkan tí olùdarí á ṣe. Nítorí wípé ojú méjì l'olùdarí ní, kò ní ojú káàkiri. Àwọn tó bá sì, àwọn tó yẹ kó lè jẹ́ o, tó yẹ kó lè jẹ́ o jú olùdarí tó bá sì ti ń ṣe mọ̀nàmọ́ná, kò sí ǹkan tí olùdarí yóò ṣe. Só mo fẹ́, nítorí náà ni mo fẹ́ wo ǹkan tí mo le ṣe kí ìlú Nàìjíríà ba lè tòrò kó ba lè túba. Ó tuṣẹ, bó jẹ́ ọjọ́ kan náà ni inúu mi yóò dùn láti bọ́ síru ipò náà.

Èmi ò kín ṣe yoga o. Èmi ò ní àkókò tó pọ̀ jù láti fi ṣe yoga. Ara mi ò sì rọ̀ dé bí wípé màá máa ṣe yoga. Èmi ò ṣe yoga rí o. Àmọ́, yóò wù mí láti ṣe yoga nítorí wípé bí èèyàn bá ṣe yoga, gbogbo ara èèyàn yóò na, gbogbo ọpolo èèyàn bó bá, bó bá ti ń ṣe o o o, yóò wálẹ̀, yóò wálẹ̀, ara yóò tùyàn. Gbogbo, gbogbo ìrònú tí èèyàn bá n rò yóò lọ. Inú èèyàn á dún, ayọ̀ èèyàn á kún.

À, tó bá ti di ọjọ́ ìsinmi, èmi máa ń wà ní ilé pẹ̀lú ẹbí mi ni. Máa jẹ oúnjẹ tó wù mí, bó je àárọ̀ ni, máa mú ògì. Mo lè-- a lè dín àkàrà si tàbí ka jẹ mọ́ímọ́í. Bo ba ti di osan, aa fi abula aa je abula bo bá ti di alẹ́, a lè jẹ ẹkọ àti àkàrà. Inú mi á dùn nítorí wípé tó bá ti di láti ọjọ́ ajé dé ọjọ́ àbámẹ́ta dé ọjọ́ ẹtì, mo ma n jáde, mo ma n lo ibi iṣẹ́. So, bẹ́ẹ̀ ná ni mi kì í ní àsìkò láti bá àwọn ẹbí mi sọ̀rọ̀, láti bá àwọn ẹbí mi ṣeré. Mo máa sùn nítorí wípé ní ọ̀-ní ọ̀sẹ̀, èmi ò kí ń le sùn dáadáa. Mo máa ti tètè jì láàárọ̀, màá dé, màá dé pẹ́dẹ́ lálẹ́. Ọjọ́ ìsinmi jẹ́ ọjọ́ tí mo máa ń sùn dáadáa. Mo sì le wo eré, eré tí yóò mú inú mi dùn. Àwọn nǹkan tí mo máa sì ń ṣe lọ́jọ́ ìsinmi ni.

Èmi ò ní ẹran oko kankan nílé o, àmọ́ yóò wù mí láti sin ìgbín, nítorí wípé ìgbín ò le géyàn jẹ, ìgbín ò lè máa yagbe kiri, ìgbín ó sì wọ́n láti sin. Èmi ò ní oúnjẹ tí máa fún irú àwọn ǹkan ọ̀sìn, àwọn ẹran oko ilé bíi ajá tàbí ológbò.

Iṣẹ́ alágbẹ̀dẹ jẹ́ iṣẹ́ tí àwọn èèyàn nífẹ̀ẹ́ sí púpọ̀ ní, ọ̀, ní ìgbà, ìgbà tí ayé ò tíì lajú. Ṣùgbọ́n ní, nísìnyí àwọn èèyàn, àwọn èèyàn kan sì ń ṣe iṣẹ́ alágbẹ̀dẹ o, àmọ́ kò wọ́pọ̀ bíi tí tẹ́lẹ̀ mú.

Nígbà tí mo sì ń ṣe iṣẹ́ teacher ní ilé ẹ̀kọ́ girama, mo máa ń ṣe iṣẹ́ ju wákàtí lọ nítorí pé mo fẹ́ran àwọn ọmọ náà púpọ̀ jù. Mo si ri pe àwọn ọmọ kan náà èyí tó bá ti kọ́ wọn ní kíláàsì kò i wọ́ wọ́n lórí. Só nígbà náà ni mo máa ń mú, mú àsìkò tí a bá ti ṣíwọ́ iṣẹ́ máa mú wọn jókòó, máa sì kọ́ wọn dáadáa, won a sì gbà. Nítorí pé èmi ò kí ń ṣe olùkọ́ tí yóò máa, tí yóò máa ṣe nkan tí akẹ́kọ̀ọ́ bá kọ̀sílẹ̀. Èmi máa ń fẹ́ kí gbogbo akẹ́kọ̀ọ́ mi, mo máa ń fẹ́ kí wọ́n mọ nǹkan tí mo bá kọ́ wọn dáadáa. Nítorí pé àwọn ni wọ́n gbé iṣẹ́ ọwọ́ mi lárugẹ.

Ọjọ́ kan wà tí mo rìnrìn àjò lọ sí ìlú Èkìtì ní orílẹ̀ èdè Nàìjíríà. Èmi ti wo o wípé wákàtí mẹ́ta la máa lò, àṣée wákàtí mẹ́jọ la padà lò ní òrì irìn. Láti àárọ̀ tí mo ti kúrò nílé, à kọ́kọ́ lo wákàtí kan náà nínú ọkọ̀ ká fi wá ero nígbà táa kún, táa mú orí lérin. E ẹni tí ó ń wà wá, ó bẹ̀rẹ̀ sí ní bá oríṣìíríṣìí èèyàn jà. Mo bá wo pé, awù. Ẹ mọ wípé àwọn kan nu wa táa wá nú ọkọ̀ yíi ní ibi táa fẹ́, a fẹ́ tètè dé ibi táa ń lọ ni. Ló bá bẹ̀rẹ̀ sí ní bú wa, inú ti kọ́kọ́ bí mi. Mo bá wò o wípé, "Hmm, a kú ti wọ eleyii náà, a ku lè gba owó wa padà báa ṣe ko sìrìn niyen." Nígbà tí a padà dé ìlú Èkìtì, alẹ́ pàtápàtá la padà dé ìlú Èkìtì. Bí mo ṣe sọ̀kalẹ̀, mi ò rí mọ́tò kankan tí ń wọ̀ dé ibi tí mò ń ló gangan. Mí ì sì mọ́ná, mí ì mọbẹ̀ ní pàtó. Mo bá bẹ̀rẹ̀ sí ní pé, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ti fẹ́ kú. Èmi dẹ̀ niyii kemi tó jáde kúrò nílé. Bí n bá ti fẹ́ rìnrìn àjò, mo máa ń jẹ́ kí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi kó nina lórí dáadáa. Àmọ́ bá ṣe pẹ́ ní ọ̀nà, ó ti jẹ́ kí ó fẹ́ kú. Ọlọ́run saá bà mí ṣe e. Nígbà tí mo dúró sí ọ̀nà títítítítítí, mo bá padà rí ọlọ́kàda. Mo bá sọ fún un, ibi tí mo ń lo bái bai bai re. Ẹni tí mo dẹ̀ sì fẹ́ lọ bá, ó ti sọ fún mi i ní iye tí wọ́n máa n gbé ibi tí mò ń lọ gangan. Ló bá pe àpò kan fún mi. Ó bá ni, "Rárá o, àpò kan bíi tí bá." o gbá múrí márùn-ún. Ló bá ni, "Ẹ̀ẹn, kò kokó fẹ́ gbà a." Nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa ló, mo yaa ní, "Má fi mílẹ̀ sibí o, jẹ n yàa gùn un." Èmi náà, mo, mo wọ ọ̀kadà rẹ̀. Ló bá gbé mi débi tí mò ń lọ. Ojò sì pa mí. Mo wò pé kí ló ṣẹlẹ̀, kí ló dé? Ọjọ́ náà, inú náà bí mi. Ó ti re mí. Mi i le jẹun lọ́jọ́ náà. Mo kọ̀ lọ sùn ni.

Mo fẹ́ràn coffee ju tea lọ o. Nígbà mìíràn mo máa ń fẹ́ràn tea ju kọfí lọ. Kọfí máa ń jẹ́ kí èèyàn má le sùn. Tea tí mo bá ti mú, bí mo bá mu ní gbígbóná, gbogbo ara mi á ṣe wòó, oorun á fẹ́ kùn mi. Èyí, ìdí nìyí tí mo fi fẹ́ràn tea nígbà mìíràn ju kọfí lọ.

Kò sí ọ̀nà ìse oúnjẹ kan ta filé ọmọ lọ́wọ́ nínú ìdílé wa. Bo bá ṣe wu ọ́ ni a o ṣe se oúnjẹ, sáti se kódùn kò sì máa fi magí púpọ̀ si, torí ìyá mi ò sì ń jẹ magí púpọ̀. Won a sọ fún wa wípé kò da fún àgọ ara. Ìdí nìyì ni a ṣe máa ń lo oríṣiríṣi ọ̀nà láti fi ṣe oúnjẹ ní ìdílé wa. Kò sí ọ̀nà kan pàtó tí wón fi hàn wa dájú wípé oun náà ni ka máa fi se oúnjẹ wa.

Èmi ò fi bẹ́ẹ̀ ra oúnjẹ jíjẹ níta, àmọ́ tí má tí fẹ́ gbádùn ara mi tó sì rẹ mi, màá gbéra mi lọ ra oun jíjẹ níta. Bí mo bá fẹ́ ra oun jíjẹ, màá ti wọṣọ tó dára. Àwọn ìgbà tí mo máa ń ra oun jíjẹ, èmi ò kí ń rà wọ́n, èmi ò kí ń rà wọ́n lọ́sàn-án, alẹ́ ni mo máa ń lọ rà wọ́n, yí sì jókòó síbẹ̀, màá sì jẹ gbogbo ǹkan mi tán pátá, màá padà wálé wá sùn bí ẹmi ṣe máa ń ṣe ǹkan mi nu.

Iṣẹ́ ọwọ ti mó fẹ́ràn jù ni kí ń ṣe ǹkan tí a máa ń dé sórí tí àwọn olóyinbo ń pè ní fascinator gẹ́gẹ́ bí obìnrin. Oríṣiríṣi, oríṣiríṣi àbà ni ẹni tí ó kọ́ mi máa ń mú wá. Bẹ́ẹ̀ na ni mo sì fẹ́ràn àti rán aṣọ, kí n gé aṣọ, kí n rán aṣọ. Àmọ́ mi mọ̀ ọ́n ṣe. Ọ̀sẹ̀ méjì ni mo lò lọ́dọ̀ ọ̀gá mi tí mo fi, tí mo fi kúrò níbẹ̀. Bẹ́ẹ̀ni, nítorí wípé aṣọ tábà dá máa ń ṣe rẹgi, aṣọ tábà rán fúnra ràn wà tábà da máa ń ṣe rẹgi lára wà, ìdí níyì ni mo'se fẹ́ràn láti má rán aṣọ.

Nígbà tí òòrùn gbígbóná bá ti ń rán, mo máa ń lo ohun ìbòrí láti fi bo ojú mi kí ojú mi má bàá jóná. Bẹ́ẹ̀ náà ni gbogbo ojú mi mo máa ń bo ojú mi nítorí wípé gbogbo òòrùn yóò máa kó sínú ojú mi àti ní wípé mo máa ń, nígbà tí òòrùn gbígbóná bá ti ń ṣe, mo máa ń lo, mo máa ń lo ìgò tí àwọn dókítà olóyìnbó bá fún mi láti lò. Máa gbe sójú sùù. Nígbà náà ni gbogbo òòrùn gbígbóná yóò wá tútú lójú mi.

Èmi ò kín ń ṣe ọkùnrin tí màá ní irungbon o. Obìnrin lẹ̀ mi. Mo ní ọyàn láyà, mo sì ní ìdíl lẹ́yìn. Èmi ò ní irungbọ̀n o. Èmi ò ní irungbọ̀n, ọkùnrin ló sì máa ń ní irungbọ̀n. Bí mo ṣe jẹ́ obìnrin, èmi ò ní irungbọ̀n. Obìnrin tó bá ti ní irungbọ̀n, ó ti ní àìsàn.

Oríṣìíríṣìí ohun ló ti gbé pẹ́ẹ́li ní orílẹ̀-èdè Nàìjíríà tí iye wọ́n sì ti lọ sókè. Kò ṣì nkàn tí ènìyàn bá fẹ́ rà ní orílẹ̀-èdè Nàìjíríà tí óò ti ní ìye lórí. Bí ènìyàn bá fẹ́ ra ìpápánu tí àwọn olóyìnbó ń pè ní bisikí fún ọmọdé, bí ènìyàn bá ti fẹ́ ra tó ní múrí kan, kò ti è sí tó ní múrí kan mọ́, tó lápò kan ni ó wà. Tó lápò gangan kò tún tẹ àwọn ọmọ lọ́rùn nítorí wípé wọ́n ti ge kéré. Ǹǹkan ò lọ déédé mọ́ lórílẹ̀ èdè Nàìjíríà, gbogbo ẹ̀ ló ní iye.

Ojoojúmọ́ ni mo máa ń sùnkun láti ìgbà tí mo ti-- tí bàbá mi ti kú. Ó ti ṣàla isi ní ọdún tó kọjá. Ojoojúmọ́ ni mo máa ń sunkún nítorí pé àwọn nǹkan kan wà to je pé tí bàbá mi ò bá yí ti kù, màá ti ṣe wọ́n, màá ti sì ti tẹ̀síwájú ní ilé ayé. Àmọ́ nígbà tan ti kú, hmn, tí ìyá ìyá mi náà sì ti kú ní ọdún tó kọjá, inú mi ò kí ń dùn. Ojooojumo ni mo ma n sunkun ti mo ba ti rántí àwọn nkan ti o ye kin ti se, ti mi o de ti se.